Ìbéèrè, ṣe o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Èmi kò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ o. Mi ò mọ̀, kẹ̀kẹ́ wà dáradára. Ìgbà tí mo kọ́ nípa bí a ṣe ń gun kẹ̀kẹ́, ẹni tó ń kọ́ mi kò, èmi ni, ẹ n kò kọ́ mi dáradára ni mo le sọ ọ́n ná. Ò, ìgbà tí ó ń kọ́ mi, kò pẹ́, ìṣẹ́ju díẹ̀ ló fi kọ́ mi. Ó wá sọ, ó wá yẹ ọwọ́ kúrò lára kẹ̀kẹ́. Mo já ṣóòro ṣóòro lọ sí ọ̀nà inú gọ́tà, mo wá fi ẹsẹ̀ àtọwọ́, mo fi ṣèṣe. Lati ọjọ́ náà ni mi ti sọ wípé mo fẹ́ kọ́ nípa kẹ̀kẹ́ gúgúrú mọ̀.

Ìbéèrè: ṣe o ti dúró, o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ ayárabíàṣá, èmi kò lè ṣe kí n má lo òó ni ojoojúmọ́. N kò lè ṣe. N kò ní mọ̀ bóyá ayé ni mo wà àbí bọ́rún. N kò lè, n kò lè ṣaláì mọ̀ ọ́ lòó, ó ti mọ̀ mi lára. Gbogbo nǹkan tí mo bá ti fẹ́ ṣe, mo máa ń ṣòó, mo máa ń sábà máa ń lo ẹ̀rọ ayárabíàṣá.

Ìbéèrè báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa ji jírórò pẹ̀lú ara mi. N tí kọ́kọ́ ṣe ìmúra sílẹ̀ nípa jíjirórò pẹ̀lú ara mi pé kí ni nǹkan tí àwọn ìbéèrè tí oníbàárà yìí tí ó lè béèrè lọ́wọ́ mi, àwọn irú àwọn èsì tí wọ́n ń fún, àwọn nǹkan tí mo lè béèrè lọ́wọ́ oníbàárà. Irú àwọn èsì tí mò ń retí láti ẹnu rẹ̀. N tí kọ́kọ́ gbáradì pẹ̀lú oríṣiríṣi irú àwọn ìrògbà báyìí kó tó di pé mò ń pàdé ní ìpàdé pẹ̀lú oníbàárà.

Ìbéèrè, nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ǹkélé, tí mo bá ti rí pé epo ti fẹ́rẹ tán nínú ọkọ̀, ọ̀ní mo máa ra epo sínú ọkọ̀ mi. Èmi kì í fẹ́ kí epo tọ́mọ̀ mí ní dì nínú ọkọ̀. Nítorí náà, tí mo bá ti rí wí pé epo tó wà nínú ọkọ̀ mi ti wọrí sáàfù, mo rí pé epo ti fẹ́rẹ tán, mo máa kọrí sí ilé epo láti ra epo fún ọkọ̀ mi.

Èbèré. Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò méje bí i agogo méje àṣalẹ, òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ògbọ́n ìgbà mìíràn máa ń wà tí mo máa ń jẹ ní ago mẹ́fa kọjá ní ìrọ̀lẹ́. Ago mẹ́fa kọjá iṣeju díẹ̀ ní ìrọ̀lẹ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ago méje, ago méje sí ago méje àbọ̀ lásalẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ìbéèrè ṣe o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí oríṣiríṣi. Ní àṣálẹ̀ tàbí gẹ́lẹ́ tí mo bá jí ní òwúrò, ìgbà mìíràn mo máa ń fín tùràrí. Ṣugbọn ní ọ̀pọ̀ ọ̀gbà ọ̀sán tàbí àṣálẹ̀ ni mo máa ń fín tùràrí. Oríṣiríṣi tùràrí olóòrùn dídùn ni mo ṣì máa ń fín.

Ìbéèrè ṣe o máa jẹ oúnjẹ ọsàn pẹ̀lú àwọn oníbàárà? Ní ọ̀pọ̀ ìgbà èmi kì í jẹ oúnjẹ ọsàn pẹ̀lú àwọn oníbàárà o. Mo máa ń jẹ oúnjẹ titẹ mi ní ọ̀tọ̀, jẹ oúnjẹ ọsàn mi lọ́tọ̀. Má sì fún oníbàárà náà ní oúnjẹ rẹ̀ ní ọ̀tọ̀. Ni ọ̀pọ̀ ìgbà akì í jọ wà ní ojúkan náà láti jẹ oúnjẹ ọsàn.

Ìbéèrè ìrú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ jù ni àwọn orin Taka Sufe. Mo fẹ́ràn láti máa gbọ́, wọn láti máa fi mú inú ara mi dùn. Pàápàá tín bá ń ṣe fàájì lọ́wọ́, àbí tí mo bá ń ṣiṣẹ́ ní ọwọ́ nígbà míràn, tí mo sì fẹ́ kí iṣẹ́ náà yá, mo máa ń play, mo máa ń gbọ́ orin Tákásúfè. Mo fẹ́ràn rẹ̀ pọ̀.

Ìbéèrè báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Èmi kì í ye bátìrì fóònù mi wò, nítorí pé wọ́n ṣe bátìrì fóònù mi mọ́ fóònù mi wà ni. Kì í ṣe, ẹ, bátìrì tí èèyàn máa ń yọ lọ yọ bọ̀. Bátìrì tí máa ń wà nínú fóònù ni permanently. Mò ń wà nbẹ̀ tí èèyàn ò lè yọ kúrò. Ohun ni bátìrì tó wà nínú fóònù mi. Ó sì máa ń-- ó wà bí wọ́n ṣe ṣe fóònù mi wà láti ibi tí-- láti ilé iṣẹ́ tí wọ́n ti ṣe ni. Ó dúró síbẹ̀ ni. Èmi kì í ye bátìrì fóònù wò, gẹ́gẹ́ bí pé mo mọ bí ó ṣe-- bí ó ṣe rí àbí bí ó ṣe dúró.

Ìbéèrè, ṣe o máa ń fi ìdáàbòbò ọrùn sara? Bẹ́ẹ̀ni, nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń bọ̀ wálé láti ibi iṣẹ́ mi, ọrùn máa ń mú. Nítorí náà ni mo ṣe máa ń lo ìdáàbòbò orùn. Mo máa ń lo dáradára ní ọwọ́ ọ̀sán, ìdáàbòbò orùn kékeré tó lè gbanú báàgì mi, òun ni mo máa ń mú dání tí n bá ti ka ru gudu tí mo ti ṣùru gudu, màá fi sínú báàgì tí bá ń lọ síbi iṣẹ́ ní owùrọ. Ti bá ti wá ń bọ̀ ní ọ̀sán, nwa a yọ́ síta tí orùn bá ti hán láti fi sára.

Ìbéèrè: Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni ẹ̀rọ ayára bí àṣá àti ẹ̀rọ, ẹ̀rọ amúná tutù, amú- amú- amúomi tutù, ẹ̀rọ amúná wá. Àwọn ohun èlò pàtàkì tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi rí.

Ìbéèrè ṣe o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Ọbẹ̀ ilá ni oúnjẹ tí mo kórìíra sí. Ọbẹ̀ ilá yìí bí ó ṣe máa ń fà jọ̀ojọ̀ tí máa ń fà tí èèyàn bá ń jẹ, ó ń jẹ́ kí n ní ìkórìíra sí. Àwọn ọbẹ̀ tó bá ti máa ń yọ̀, tí máa ń yọ ẹ̀ bíi kan mọ́, bẹ́ẹ̀ ni ṣe máa ń rí lára mi. Bígbà pé èèyàn rí, bígbà pé ikùn mú, bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí. Torí náà ni ìdí tí mo fi kórìíra rẹ̀ nìyẹn.

Ìbéèrè ṣe o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mu ohun mímu? Mo máa ń lò ó ní ẹ̀ẹ̀kan kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan tí mo sì máa ń lò bóyá mo wà ní, ẹ́, ibi àpèjẹ́ tí a mọ̀ sí patí. Àwọn ibi tí mo ti máa ń lò ó ni yẹ̀n. Àwọn ibi tí mo ti sábà máa ń lò ó ni. Sugbọ̀n ọ̀pọ̀ ìgbà èmi kì í lò ó. Èmi máa ń gbé bótù sí ẹnu ni o tàbí kí n bu ohun mímu náà sí inú ife tí a mọ̀ sí kọ́ọ́pù, nǹ tó máa ń mú bí mo ṣe máa ń mú níyen, ohun mímu nìyẹn.

Ìbéèrè, ṣe wifi rẹ dára yára tó? Wifi mi kìí ò yára tó. Wifi mi kò yára tó. Nítorí ohun tí kò fi yára tó ni pé networki kìí fi kò ṣe dáradára tó ní agbègbè tí mo wà. Ṣùgbọ́n mò ń rí í lò, mò ń rí í manage díẹ̀díẹ̀. Mò ń rí í manage ní ọ̀pọ̀ ìgbà láti lò.

Ìbéèrè, nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? À, l'ayé ọdún tó kọjá nínú oṣù kẹ́kọ, oṣù kẹwàá ọdún tó kọjá, o ni mo lọ rí dókítà gbẹ̀yìn nígbà tí ara mi kò da. Nígbà náà tí ẹrú ṣé ń bá mi pé à bó ṣé ń lọ yìí o, bá ara mi ṣe ń ṣe yìí o kó má lọ já sí wípé àrùn láǹkán ni ó yọjú sí mi lára. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí mo dé ọ̀dọ̀ dókítà, kìí ṣe nǹkan rẹpẹtẹ ni nǹkan tí ó ṣe mi. Ojú ẹsẹ̀ kò tíì ẹ pẹ́ rárá. Nígbà tí wọ́n ti fún mi ní abẹ́rẹ́ àti òògùn, ojú ẹsẹ̀ ara mi ti bẹ̀rẹ̀ sí ní yá, kò pẹ́ rárá tí mo fi bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ ìwòsàn.

Ìbéèrè, báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nípa kíkọ́ àwọn kó ṣíṣe àkójọpọ̀ àwọn orin aládìídùn láti fi ṣe fídíò, fídíò, n wà rí kọ́ọ̀dù rẹ̀, n rẹ̀kọ̀ọ̀dù rẹ̀, n wà dà sí ojú, ojú òpó mi ní orí ayélujára. Mo wá dà síbẹ̀. Wọ́n ṣe ọjọ́ ìbí mi bẹ, àwọn ènìyàn ọ̀rẹ́ mi, àwọn ní ojú ìkànnì ìbánisọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì, wọ́n àwọn ń kí mi, wọ́n ń kí mi. Ǹgbọ́n èmi àti ọkọ mi àti àwọn ọmọ mi, a máa ń lọ sí Eatery láti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi níbẹ̀ nípa jíjẹ oún jíjẹ àti ohun mímu. Á o si tún rà wá sí ilé. Ìgbà mìíràn sì ẹ̀wẹ̀ rẹ̀, mo màà ra kéékì tí ń fi ya fọ́tò, bí mo se máa ń ṣayẹyẹ ọjọ́ ìbí mi re.

Ìbéèrè ṣe o máa ń mu àwọn ohun mímu protein? Mo máa ń mu àwọn ohun mímu protein, mo máa ń mu dáradára nítorí pé ó máa ń ṣe ara lóore mo sì máa ń gbádùn adùn rẹ̀ ní ẹnu mi. Nítorí idi eyii, mo máa ń mu ohun mímu protein dáradára.

Ìbéèrè: ṣe o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní, nílé mi tí mo sì máa ń lò wọ́n dáradára. Tí mo bá fẹ́ kí iṣẹ́ nǹkan tí mo bá fẹ́ ṣe nílé kí ó yá, mò ń má lò wọ́n dáradára.

Ìbéèrè, ṣe o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, màá ń ṣe eré ìdárayá dáradára. Màá ń ṣe láti lè jẹ́ kíi, kí fítì, kí, fún fitness, màá ń ṣe eré ìdárayá láti lè jẹ́ kí ara mi ó ya gágá, kí ara ó má bàa máa ró mi, àti wípé kí n lè rórún sùn dáradára. Màá ń ṣe eré ìdárayá láti lè jẹ́ kí ọpọlọ mi, kí ó jí pépé.

Ìbéèrè, ṣe o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Inú, mo ní ọgbà kékeré kan tí mo máa ń lò sí, àti wípé inú ọgbà ní ilé tí mo ń gbé ni ó wà. Inú ọgbà yìí oríṣìríṣìí ara ni mo máa ń dá níbẹ̀.

Ìbéèrè, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ ṣe ẹlẹgbẹ iṣẹ ṣiṣẹ? Mo máa ń bá àwọn ẹlẹgbẹ iṣẹ ṣiṣẹ nípa bí níní àsọyé àti àjọṣọ tí ó dánmọ́rán papọ̀ tí a bá fẹ ṣiṣẹ́. Kíjà kí ó má bá wáyé. Kí àsi lè ní àṣeyọrí ayọ̀ lórí iṣẹ́ tí a bá fẹ ṣe.

Ìbéèrè ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa? Mo máa ń farabalẹ̀ ka àwọn àdéhùn dáradára kó tó di pé n ò dáwọ́ lé ǹkan. Bí m bá wa rí pé àdéhùn náà ó gùn, kò ṣe é kà tán, mo kàn máa ń ka lérè fe ní o, mo farabalẹ̀ ń ka lóri ìbẹ̀rẹ̀, àárín díè àti ìgbèyin. Mo máa ń ka lérè fe bẹ́ẹ̀. Tí ó bá jẹ́ wípé ó pọ̀ sugbon tí kò bá pọ̀, mo farabalẹ̀ ka ní àkayé yékéyéke.

Ìbéèrè báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo lè tí máa ro nǹkan fún ara mi tẹ́lẹ̀ pé a, tí a bá gbé gbá báyì tí a bá gbé gbá báyì, ó yẹ kó fúnni wá ní result báyì. Kì result tí yóò tún dáa ju tàtẹ̀yìn wá lọ. Tí bá wa tí ro bẹ́ẹ̀, hun wa gbe lọ síwájú àwọn alábàásisẹ́pọ̀ tàbí ọ̀gá ilé iṣẹ́ wá pé ẹ jẹ́ káwo báyìnkáwo báyì. Tí wọ́n bá wá wò, tí wọ́n bá rí pé ọgbọ́n wà nínú ẹ̀, wọn á mú un lò. Bí wọ́n rí pé ó kùn díẹ̀ táwò tó, wọn ò ní bú mi, wọn ó tú lá mi lọ́yẹ́ sí. Mo sì máa ń mú àwọn èrò tuntun wá nìyẹn.

Ìbéèrè ṣe o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn coffee àti tea, ṣùgbọ́n mo fẹ́ràn tea jù coffee lọ. Mo fẹ́ràn tea dáradára, nítorí pé àgàgà tó bá jẹ́ pé mo fẹ́ sùn, tea ni mo máa ń mu. Èmi kì í mu coffee, torí tí mo bá mu coffee, coffee kì í jẹ́ kí n fi bẹ́ẹ̀ sùn, kì í jẹ́ kí n rọrùn sùn. Nítorí náà ni, ni pé tí mo bá ti fẹ́ ka ìwé tí mi ò si fẹ́ máa sùn nídí ẹ̀, òun ni mo máa ń mu coffee. Ṣùgbọ́n tea tí mo bá ti fẹ́ sùn tí mo wò pé a, ó rẹ mi, mo sì fẹ́ sùn, tea ni mo máa ń mu. Tàbí tí òtútù bá mú, tea ni mo sábà máa ń mu. So, mo fẹ́ràn tea dáadáa ju coffee lọ. Ṣùgbọ́n méjèèjì náà ni mí mu lọ́dọ̀ ọ̀run.

Ìbéèrè, ṣe o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ tí mi ò bá fẹ́ fi epo ọkọ̀ mi, tí n bá fẹ́ fi tan ẹ̀rọ amúná, ẹ̀rọ amó afẹ́fẹ́ tutù tó wà nínú ọkọ̀ tí a mọ̀ sí air conditioner. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ti fèrèsé ọkọ̀ mi. Àyàfi etí mo bá fẹ́ dúró báyìí ní ọ̀sán, ní ojú ọ̀nà tí mo fẹ́ páàkì láti báyìí ní ọ̀sán láti-- ni mo tún máa ń ṣí fèrèsé ọkọ̀. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń ṣí fèrèsé ọkọ̀. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ti mọ̀ra ni tí n wá to ẹ̀rọ amú afẹ́fẹ́ tutù.

Ìbéèrè, Kí ni àwon ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni wípé bí a ṣe ń lo ẹ̀rọ AI láti ṣe ìgbé lárugẹ iṣẹ́ mi àti bí iṣẹ́ mi yóò ṣe máa yá. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nípa rẹ̀ nìyẹn, pé láti túnbọ̀ mọ lílo bí a ṣe ń lo ẹ̀rọ, bí a ṣe ń lo ìmọ̀ tuntun AI láti fi ṣiṣẹ́, láti mú kí iṣẹ́ ó yá, láti mú kí iṣẹ́ ó neat, yóò wà pa. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Ìbéèrè, ṣe o ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì? Rárá o, èmi kò bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì o. Nítorí pé èmi jẹ́ ẹ̀yàn kan tí ó máa ń tijú, mo ní ojú tí púpọ̀. Nítorí ìdí èyí, èmi kò tíì ṣe ǹkan tí ó jọ bẹ́ẹ̀ rí. Mi kò bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rì.

Ìbéèrè, Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Ìgbà tí mo bá ń dúró de ǹkan ní àkọkọ náà, tó bá jẹ́ ǹkan tí mo lè máa ṣe ǹkan mi mọ̀ ni, mo máa ń ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mi ò lè ṣe ǹkan mi mọ̀ ǹkan tí mò ń dúró de, ojú ibi tí ǹkan tí mò ń dúró de, ibẹ̀ ni ọkàn mi máa wà. Máa wá jókòó, máa farabalẹ̀ fún un títí tí màá fi rí ǹkan náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ǹkan tí mo lè máa ṣe ǹkan mi kó tó di pé ǹkan tí mò ń dúró de tí ó dé, mo máa ń ṣe ǹkan mi.

Ìbérè: Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò nípa dídi, mo mú ẹrù mi sínú báàgì àgbepọ̀n sẹ́yìn mi ní ti gbogbo àwọn nǹkan tí mo rí, gbogbo àwọn nǹkan tí mo nílò fún ìrìnàjò yìí ni n ti mú sínú báàgì àgbepọ̀n sẹ́yìn mi. Bi mo se máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò nìyẹn tí ń ti gbaradì fún ìrìnàjò náà. Kó tó di pé à lọ.

Ìbéèrè ṣe o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń pa owó pamọ́. Mo ní oríṣi àpu ifowopamo tí mo máa ń pa owó pamọ́ sí. Mo sì ní àwọn áàpù tí èèyàn lè fi owó pamọ́ sí orí rẹ̀ tí mo máa ń lò náà bákan náà. Mo sì máa ń dá àjọ ní ibi isẹ́ wa náà. So oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà pa owó pamọ́.

Ìbéèrè ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni, ọwọ́ méjèèjì ni mo máa ń lo. Mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ti, ti òsì. Ṣùgbọ́n ó ní àkókò tí mo máa ń lo oníkálukú wọn. Àwọn, àwọn nǹkan tí mo máa ń sábà ṣe ju, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Àwọn nǹkan mìíràn èwè sí wà tó fi jẹ́ ọwọ́ òsì mo máa ń lò fún. Bí irú tí mo bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo bá fẹ́ kọ̀wé, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Ṣùgbọ́n tí n bá fẹ́, tí n bá lọ ṣe gá, bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti ṣe ìgbọ̀nsẹ̀, tí n bá fẹ́ táḿbà, ọwọ́ òsì ni mo máa ń lò. Bí o ṣe jẹ́ ní yẹn.

Ìbéèrè ṣe o máa ń wo àwon ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwon ètò tí wón máa ń ṣe lórí tẹlifísàn. Mo máa ń wò ó ní ẹ́kọ́nkọ́n láti tún fi ìmọ̀ kún ìmọ̀, láti kọ́ ọgbọ́n mọ́gbọ́n àti láti rílásì ọpọlọ mi, láti fún ọpọlọ mi ní ìsinmi àti láti dẹ́rìn-ín pa inú mi nígbà mìíràn. Èwe, mo máa ń wo àwon ètò orí tẹlifísàn.

Ìbéèrè ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára, ṣùgbọ́n gbogbo ọjọ́ ìsinmi ni ó common tí mo oun ni mo sábà máa ń lọ sí ilé ìjọsìn. Àwọn bí àárín ọ̀sẹ̀, ilé ìjọsìn àárín ọ̀sẹ̀ èmi kì í sábà máa ń lọ titi àárín ọ̀sẹ̀, ṣùgbọ́n gbogbo ọjọ́ isinmi ni ó wọ́pọ̀ tí mo máa ń lọ sí ilé ìjọsìn.

Ìbéèrè ṣe o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Rárá o, èmi kò fún ni ní ẹ̀jẹ̀ rí o. Nítorí wípé ẹ̀jẹ̀ tí ó máa ń dá lára mi tí ń bá ń ṣe ǹkan òṣù mi má ń pọ̀. Nítorí ìdí èyí ni ẹrú ṣe má ń bá mi láti fún èèyàn ní ẹ̀jẹ̀. Kí ó má lòdì pé ẹ̀jẹ̀ ó wà kéré ní ara mi. Nítorí ǹkan òṣù mi tí mọ tí ẹ̀jẹ̀ rẹ̀ máa ń pọ̀ ni ó má ń jẹ́ kí n fún ni ní ẹ̀jẹ̀.

Ìbéèrè kí ni ìgbádùn rẹ̀? À, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba gbádùn. Kò sí ohun tí èmi kì í fi ṣe ìgbádùn. Ìgbà mìíràn, mo máa ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde. A gbéra wa jáde lọ, a lọ síbi ìgbafẹ́. Ara ìgbádùn ni. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo lè wà nlé pẹ̀lú àwọn ẹbí mi, kí n ra ohun jíjẹ àti ohun mímu tí a kò máa ń sábà ń ṣe ní ilé láti fi gbádùn. Àwọn oun jíjẹ bí pẹpẹ súpù ẹlẹ́ja a kìí sábà máa ń ṣe nílé. Mo lè rà, mo lè rà yúgọ́ọ́tì sí, mo lè rà wáìnì sí, kí èmi àti àwọn ẹbí mi kí á fi jẹ ìgbádùn ara wa. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo lè wò wípé ọtí ẹlẹ́rìndòdò, ọtí tí líle ni wọ́n bà díẹ̀, tó ní alcohol ni wọ́n bà díẹ̀ ló wù mí láti mú. Mo kò sì ní mú ní àmupara. So oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba gbádùn ara mi. Mo sì lè máa wo eré orí ìtàgé lójú tẹlifíṣàn tàbí ní orí fóònù mi. So oríṣiríṣi ọ̀nà mo máa ń gba ìgbádùn.

Ìbéèrè: Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ìgbà mìíràn, mo máa ń lọ wo bí a ṣe ń yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ní orí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn, mo máa ń gbé lọ fún àwọn tí ó mọ̀ nípa rẹ̀ dáradára jù mí lọ láti bá mi yanjú ìṣòro náà. Àwọn ọ̀nà tí mo máa ń gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá nìwọ̀nyí.

Ìbéèrè. Báwo ni o ṣe máa ń pa ààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń fi ọkàn sí iṣẹ́ tí mo máa ń ṣe nígbà tí iṣẹ́ bá pọ̀, nítorí pé èmi kì í fẹ́ kí n ṣàṣìṣe, kí n wá tún máa tún ṣe, tún ṣe, tún ṣe. Nítorí náà ni mo ṣe máa ń pa ọkàn pọ̀ tí n bá ń ṣe iṣẹ́ tí iṣẹ́ bá pọ̀. Mo máa ń fi ọkàn sí i, tí mo bá rí wí pé ọkàn mi kò pàpọ̀ mọ́ lórí iṣẹ́ náà, mo ní láti dá ọ dúró kí n sinmi díẹ̀. Nígbà tí mo bá wá sinmi díẹ̀, ní wọ́n bá tán, ní wá tún ṣẹ̀ṣẹ̀ continue, ní wá tún ṣẹ̀ṣẹ̀ wọ́n bá ṣẹ lọ, mo máa ṣe lé lè, mo ṣe máa ṣe lé lè.

Ìbéèrè, èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́ ni èdè Faransé. Mo fẹ́ràn láti kọ èdè náà nítorí tí èdè náà wù mí. Ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gírámà, mo kọ́ díẹ̀ nípa èdè náà. Láti ìgbà náà ni èdè náà ti wù mí púpọ̀ láti kọ́ síwájú sí. Ṣùgbọ́n mi ò ní àǹfààní láti kọ́. So tí bá ní àǹfààní láti kọ èdè Faransé, ó wù mí púpọ̀, n ṣe àmúlò àǹfààní náà dáradára.

Ìbéèrè ṣe o mọ̀ bí a ti ń pa ẹja? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń pa ẹja, nítorí pé èmi náà jẹ́ ẹni tí ó ní ohun ọ̀sìn ẹja. Mo máa ń sin ẹja ní ilé mi, so mo mọ̀ bí a ti ń pa ẹja. Tí mo bá ti fẹ́ jẹ nínú ẹja náà, tàbí tí èmi àti ìdílé mi bá fẹ́ jẹ nínú ẹja tí à ń sin, èmi ni mo sábà máa ń pa ní ọ̀pọ̀ ìgbà.

Ìbéèrè, ṣe o fẹ́ràn oúnjẹ tó ní ata? Èmi kò fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀, torí èmi kò, èmi kìí jẹ ata púpọ̀. Nítorí ìdí èyí, mì kìí fẹ́ kí ata kí ó pọ̀ nínú oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Mo fẹ́ kí, mo fẹ́ràn kí tòmátó, kí ó pọ̀ dáadáa nínú oúnjẹ tí mo bá fẹ́ jẹ ju ata lọ. Nítorí ata kìí pẹ́ ta èmi ní ẹnu. Táta bá sì ti ta mí lẹ́nu, mo máa ń fi epo pa gbogbo ẹnu mi ni. Ko máa di pé mó ń gbé epo mú, mo ń fi epo ra ẹ̀tẹ̀. Nítorí náà ni mi ń ṣe fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀.

Ìbéèrè, kín ni ìlànà ìpolówó rẹ? Bí mo ṣe máa ń polówó, òun ni pé mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti polówó nípa rí tẹ àtẹ̀ránsẹ́ jíṣẹ́ tàbí ẹ̀rọ ti a mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì láti ṣe ìpolówó ní orí WhatsApp group àbí WhatsApp, status mi. Ojú agbágbe Facebook náà mo máa ń lò láti fi ṣe ìpolówó.

Ìbéèrè: Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ ni pé mo máa ń ṣe àwọn nǹkan tí ẹlòmí kíì ṣe. Àwọn nǹkan tí àwọn ẹlòmíì máa ń ní òròjù láti ṣe èmi máa ń fi ara ba lẹ̀ ṣe. Mo máa ń jẹ́ kí iṣẹ́ mi kó mọ́ tónítóní láìní, láìní ẹrrọr kankan nínú, láìní àṣìṣe kankan nínú. Tí àṣìṣe o bá tiẹ̀ wà níbẹ̀ kò kí ń pọ̀. Mo máa ń farabalẹ̀ ṣe iṣẹ́ ti tèmi ni pẹ̀lú àwọn ọ̀nà tí àwọn ẹlòmíì kò lérò pé ó le mú iṣẹ́ yá. Àwọn nǹkan tí èmi máa ń lò láti fi tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nìyẹn.